Bẹ́ẹ̀ni, nígbà mí mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn bí mi ò bá mọ ibi tí mò ń lọ. Kò sí ìtìjú nínú rẹ̀, ó ń fi hàn pé ènìyàn fẹ́ kọ́ ẹ̀kọ́ ó sì ń ṣọ̀rọ̀ wọ́ kí a má ba à sìnkú ìgbà. Ìbánisọ̀rọ̀ kékeré bẹ́ẹ̀ tún lè dá ìbáṣepọ̀ rere sílẹ̀.

Mo máa ń jí ní òwúrọ̀ nígbà tó bá péyè fún oorun tó tọ́, nípasẹ̀ àláfíà ìkànsì bí i ìkílọ̀ àkókò tàbí oorin ìrọrùn. Ní gbogbo ìgbà, mo gbìyànjú láti máa jí ní ìtẹ́lọ́rùn láìyà ara lẹ́nu, kí ń lè bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú agbára àti ìmọ̀lára réré.

Mo fẹ́ràn yàrá ìsinmi jùlọ ní ilé. Yàrá tí ó dákẹ́ tó ní ààyè fún ìkànsí ọkàn àti ìtúnu. Ní yàrá yìí, mo lè ka ìwé, gbọ́ orin rọrùn tàbí se ìmúlò ara mi láìní àriwo. Ó jẹ́ ibi tí mo ti ń rántí ara mi àti tún agbára ṣe.